Bẹ́ẹ̀ni wón ma n ṣisẹ́ ju wákàtí lọ, mo máa ń ṣisẹ́ ju wákàtí kan lọ. Ìgbà mìíràn mo máa ń ṣisẹ́ fún, mo máa n ṣisẹ́ fún wákàtí mẹ́rin, mẹ́ta. Bẹ́ẹ̀ni mo máa n ṣisẹ́ gan, mo máa ń ṣisẹ́ ni ẹ̀ẹ̀kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun gan-an.

O ní, "Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo ní ìrora ránpẹ́ tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ẹ̀rù máa ń bà mí ní ẹ̀kọ̀kan. Bẹ́ẹ̀ni, ẹ̀rù máa ń bà mí ní ẹ̀kọ̀kan. Mo ní ìrora ránpẹ́ níwájú àwọn ènìyàn torí mi ò tíì ní ìbò àlọ́ títa.

Ibeere yen sọ pé nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà, tín lọ bí i oṣù ìgbà tí mo lọ sí ọjà kẹ́yìn, tí mo lọ síbi oṣù oṣù méjì tí mo lọ síbi ọwọ́ oṣù méjì, igba nàá ni mo kẹ́yìn lọ sí ọjà.

Ibeere yẹn sọ pé báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ rẹ, ẹlẹgbẹ́ iṣẹ́ rẹ ṣiṣẹ́. Hmm, ọ̀nà tí mo fi máa ń bá wọn ṣiṣẹ́ pé ọ̀nà oríṣiríṣi, tí wọ́n bá nílò nǹkan níbi iṣẹ́, mo lè bá wọn mu, mo lè bá wọn gbé, àbí tí mo, ti wọ́n bá nipé ká jọ ṣe nǹkan níbi iṣẹ́, mo lè bá wọn ṣe náà. Ọ̀nà tí mo máa ń gbà ran wọ́n lọ́wọ́ òun ní yẹn.

A mi ò kí ń jẹ pizza lọ títí. Mi ò kí ń jẹ pizza, mi ò kí ń jẹ lọ títí. Ṣùgbọ́n àh mọ́ n máa mo maá n rí àwọn tó bá ń jẹ, mo maá rí àwọn tó bá ń jẹ pizza, mo máa rí wọn lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n èmi gan gan fúnra mi lé ara. Mi kí ń sába n jẹ pizza lọ títí. Nítorí ìdí èyí mi ò le sọ pé mi fẹ́ràn ǹkan nínú ara pizza tàbí tí mi ò fẹ́ràn.

Rán ẹ̀rọ rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú. Àwọn èrò mi, mo ní láti ní ìyàwó, láti ní ọmọ, láti ní iṣẹ́ tó dára lówó, láti gbégbá'ye gidi. Àwọn èrò mi nìyẹn fún ọjọ́ iwájú mi.

Rárá, mo fẹ́ran kí ń máa ra oúnjẹ ní òpópónà, tí mo bá rí pé ibi ti pamí́ dáadáa. Mo fẹ́ran kí ń máa ra oúnjẹ ní òpópónà iyẹ́tí ibi wa ti pamí dáadáa.

Mo mọ bí a ti ń pe ẹja ní ìgbà kékeré tí màá sáré lọ mú ẹja nínú odò, tí màá rí ẹja nínú odò màá mọ̀ tí màá ṣe mu. Ṣùgbọ́n ni ìṣẹ́ tí mo ti rí ti dàgbà díẹ̀ mi ò fi bẹ́ẹ̀ mọ bí a ti ń pá ẹja mọ́

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí òòrùn bá yọ, tí ọ̀sán yọ, tí òrun yọ. Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù náà ni, ojú ọjọ́ tí òòrùn bá yọ, tí ìmọ́lẹ̀ wà tí gbogbo ẹ̀ tán ya ya ya. Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù náà ni.

Nígbà wo ni o kẹ́yin rìnrìn àjò fún iṣẹ́? Ìgbà tí mo kẹ́yin rìnrìn àjò fún iṣẹ́, ó ti ń lọ bí i Osu kan kò tíì tó oṣù kan, bọ̀ ò kú die kò tó oṣù kan. Ìgbà tí mo rìnrìn àjò fún iṣẹ́ nìyen, tí mo, tí mo ń rìnrìn àjò fún iṣẹ́ mi nìyen.

Ẹn, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni, mo máa ń bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni, mo máa ń bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ènìyàn ṣùgbọ́n ó depend lórí àwọn tí máa bèèrè náà, ó depend lórí ibi tí baa ń lọ. Tí ba je pé mo kan lọ ibi àwọn tó súnmọ́ mi báyìí, mo lè máa bèèrè ọ̀nà, but to ba je pé ibi tí mi ò mọ̀ rárá tó tunwa jẹ́ àdúgbò aládùúgbò, màá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Torí ẹ́ẹ̀kọ̀kan mo máa ń bèèrè ọ̀nà.

Bẹ́ẹ̀ni mo máa ń rántí àlá mi, mo máa ń rántí àlá mi lẹ́ẹ̀kan kan. Bẹ́ẹ̀ni mo máa ń rántí àlá mi, tí máa ń lála tí aláyen o bá gùn, mo máa ń rántí àlá mi lẹ́ẹ̀kan kan. Ìgbà tí aláyìn bá ti gùn mi ò kí ń rántí àlá mọ́, mo lè máa rántí mọ́. Mo máa ń rántí àlá mi lẹ́ẹ̀kan kan tí ó bá gùn, àbí tó bá jepé Ọlọ́run fún mi lóre òfe àti ìrántí.

Ẹ̀, bẹ́ẹ̀ni ní ṣe o wọ aṣọ àkáyọrí níbi iṣẹ́? Àh, mi ò fi bẹ́ẹ̀ wọ aṣọ àkáyọrí níbi iṣẹ́ o. Ṣé èmi gan-an ti ẹ̀mọ meaning ǹkan tó jẹ́ àkáyọrí níbi iṣẹ́? Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n, àh, lẹ́ẹ̀kan kan ṣá, bóyá mo máa ń wọ aṣọ àkáyọrí níbi iṣẹ́. Boya lẹ́ẹ̀kan kan, mi ò ṣure.

Ehn wákàtí tí mo máa ń lò ní, ní ibojú lójoojúmọ́. Eh, ah wọ́n máa ń to wákàtí bí, boya bí mẹ́rin sí márùn-ún, wọ́n máa to wákàtí mẹ́rin sí márùn-ún, àbí boya mẹẹ́fà.

Mi ò kí n wo àwọn ètò tẹlifísàn báyìí sínmọ́. Àwọn ètò tẹlifísàn ti gbà yẹn ni mo máa ń wò, ṣùgbọ́n mi ò kí n wo ti i sín mọ́ torí pé a yí ti kọjá pé a ń jókòó ti tẹlifísàn ká máa wò tẹlifísàn. Àwọn ènìyàn lè wo fíìmù nísìnyí lórí fóònù wọn tí wọ́n fi lọ mo jókòó sídi tẹlifísàn.

Mi ò ní gíláàsì oorun tàbí gíláàsì oorun, mi ò ní. Gíláàsì normal glass ohun naa ni mo ní. Well, mi ò ní gíláàsì oorun. Gíláàsì tí normal glass ohun naa ni mo ní. Àwọn gíláàsì tí eyan máa ń lò tí eyan bá fẹ́ tẹ system, àwọn gíláàsì mo ní niyen.